Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáradára. Bó tilẹ̀ jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́, ṣùgbọ́n mo sì máa ń kọ dáradára. Olùkọ́ ni mí, a máa ń fi ọwọ́ kọ̀wé, a sì máa ń kọ́ ọ mọ bí a ti ń fi ọwọ́ kọ ìwé náà.

Nígbà wo ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà wo ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ẹ́, ó ti ṣe díẹ̀, although kò tí pọ̀ ju, kò ì pẹ́jú, sugbon o tí ṣe díẹ̀ tí mo ti kọ́ nǹkan tuntun lẹ́yìn, ní ibi iṣẹ́ yóò tó tó fún bí oṣù kan sí oṣù méjì sẹ́yìn.